Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Kò sí ọ̀nà tí mi kì fi ran àwọn ènìyàn lọ́wọ́ tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ mi. Nǹkan tí mo le rántí ni ìgbà tí ẹnìkan fẹ́ kí n bá òun ṣe nǹkan lórí ẹ̀rọ ayélujára tí a ń pè ní Íńtánẹ́ẹ̀tì. Lọ́jọ́ náà lọ́hùn, ó wá gbé, ó wà gbé ẹ̀rọ ayára bí àṣá rẹ̀ wá bá mi pé kí n bá òun ṣe nǹkan lórí rẹ̀. Ó ní o ti pẹ́ tí òun ti ń gbìyànjú láti ṣe nǹkan tí òun fẹ́ ṣe, pé kí n jọ́wọ́, pé kí n fi ọ̀nà tí ó tọ́ àti tí ó yẹ tí òun á fi ṣe kí n fi ṣàlàyé fún òun. Mo wá gba ẹ̀rọ ayára bí àṣá rẹ̀, mo sì fi ọ̀nà tí ó tọ́ hàn pé tí ó bá fẹ́ ṣe irú nǹkan bí eléyìí, ó máa kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti kọ́kọ́ kọ àwọn nǹkan tí o fẹ́ ṣe sílẹ̀. Tí ó bá ti kọ àwọn nǹkan tí ó fẹ́ ṣe sílẹ̀ tán, a wá bẹ̀rẹ̀ sí ní máa fi wọ́n sí inú ẹ̀rọ ayára bí àṣá náà nínú wọ́ọ̀dù tí wọ́n ń pè ní Máíkírọ́sọ́ọ̀fù wọ́ọ̀dù. Mo ní tí ó bá ti fi sí inú rẹ̀ tán, tí ó bá ti rí pé gbogbo rẹ̀ ti pé yékéyéke, yóò wá mú sí ibi inú àpò tí wọ́n máa ń fi ọ̀rọ̀ tí wọ́n bá kọ sí. Mo ni tí ó bá ti ṣe tán, a wá padà lọ sí ibi tí ó kọ ọ̀rọ̀ náà sí. A wá lọ fi orúkọ tí ó fẹ́ fi sí inú àpò náà, a fi sí kí ó le rántí ní ọjọ́ tí ó bá tún fẹ́ lò ó. Inú rẹ̀ dùn gan pẹ̀lú àlàyé tí mo ṣe. Ó sì fi nǹkan tí mo ní kó ṣe, ó sì mú lò, ó sì rí i pé ó ṣiṣẹ́. Ọ̀nà mìíràn tí mo tún fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni wípé kí n ṣe nǹkan tí wọ́n fẹ́. Bóyá ó ti ní nǹkan tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ò rí ṣẹ, mo máa ń bá àwọn ènìyàn ṣe irú nǹkan bẹ́ẹ̀. Nǹkan mìíràn tí mo tún rántí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé mo bá, tí mo fi ran èèyàn lọ́wọ́ ni ẹnìkan tí mo pàdé lọ́nà. Mo pàdé ọmọbìnrin kan lọ́nà nígbà tí mò ń gbéra tí mò ń jáde lọ láti lọ gba nǹkan lọ́wọ́ ọ̀rẹ́ mi. Nígbà tí mò ń lọ, mo pàdé ọmọbìnrin náà. Ọmọbìnrin náà ti ṣí ọ̀nà rẹ̀. Mo béèrè lọ́wọ́ rẹ̀ wípé níbo lọ ń lọ? Ó ní, "À, ibi tí wọ́n ti ń ta ọjà ni mò ń lọ." Àá, mo wá sọ fún wípé o ti ṣi ọ̀nà. Ọ̀nà ìbí i ko já sí ọjà. Ọ̀nà ibi tí o ti ń bọ̀ náà ló jásí ọjà. O nílò láti padà lọ sí ibi tí o ti ń bọ̀. Ó wá ní, "À," pé kí n jọ́, pé kí n ṣe àpèjúwe bí òun á ṣe rìn ọ̀nà náà dé ọjà. Lóòtọ́, lódodo ọ̀nà náà ó ní kọ́lọ́kọ́lọ́ lọ́wọ́ nítorí pé kì í ṣe ọ̀nà tó gúnrégé tí èèyàn á mọ̀ tí èèyàn bá fẹ́ dé ọjà. Ọ̀nà tó jẹ́ wípé èèyàn á máa gba kọ̀rọ̀, gba àgbò ilé tàbí kí ó gba inú gbọ́ dé inú ọjà náà ni. Nítorí náà ó wá bẹ̀ mí pé kí n jọ̀wọ́ pé ṣé mo lè mú òun dé inú ọjà náà. Mo wá ní ko burú, pé ẹ̀yàn tí, ẹni tí a bá rí là ń ṣe ní òòrè. Mo wá ní kó jálọ. Nígbà náà la wá bẹ̀rẹ̀ sí ní lọ. Mo wá ń fi ọ̀nà náà wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan wípé tí o bá ti ń bọ̀ láti ilé rẹ, ibi tí wa ti kọ́kọ́ yà léle, tí o bá ti yà níbí, wa máa lọ. Mo ní ṣé o rí ibi tí wọ́n ti ń ṣe, ibi tí wọ́n ti ń ṣe bíríkì ilé yìí? Ó ní ẹn. Mo ní àpò ilé tí wọ́n ti ṣe bíríkì ni wà á gbà. Mo ní tí ó bá ti gbà, wà wà tún já sí ibo mìíràn tí wà á ti rí ibi tí wọ́n ń pè ní tiransifọ́mà. Mo ní tí ó bá ti dé bẹ̀ tán, wà wá tún máa lọ síwájú sí. A ṣàjọ́ ń lọ lọ́jọ́ náà lọ́hùn. Mo fi gbogbo ọ̀nà náà hàn. Ni mo dẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé òun mọ ọ̀nà tí mò ń fi hàn ẹ? Ó ní mò ń gbádùn yin, mò ń mọ̀, ká máa tẹ̀síwájú. Nígbà náà la wá lóku dẹ̀ ka dé ibi tí ọjà náà wà. Mo wá ní a ti de ọjà tán o. Ọjà náà ni eléyìí. Mo ni wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé tí bá ní kí o wá ní ọjọ́ mìíràn sí ọjà yìí, ǹjẹ́ wà á mọ ọ̀nà yìí? Ó ní òun máa mọ̀ pé pẹ̀lú bí mo ti ṣe ṣe àlàyé fún òun pé kò sí ọjọ́ mìíràn tí òun bọ̀ ní ọjà tí òun á gbàgbé ọ̀nà mọ́. Mo wá ní ó dá bá òun pé bí èèyàn ṣe ń ṣe nìyẹn.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ẹhn bí mo ṣe máa ń tọ́jú èékánná mi kò ju wípé tí èékánná mi bá ti dọ̀tí, tí ó ti gùn dáadáa tí mo rí pé ó ti ń kó ìdọ̀tí sínú ara, mo máa wá abẹ tí a máa fi ń gé èékánná, mo máa wá bẹ̀rẹ̀ sí ní gé àwọn èékánná wọ̀nyẹn ní ọ̀kọ̀ọ̀kan. Tí n bá ti gé àwọn èékánná yẹn tán, màá wá wá ǹkan bí abẹ mìíràn tí ẹnu rẹ̀ se ṣonṣó, màá fi wọ àwọn ìdọ̀tí tó wà nínú ara èékánná wọ̀nyẹn, màá wá bẹ̀rẹ̀ sí ní wọ̀ọ́ kí ìdọ̀tí wọ̀nyẹn kí ó le jáde síta. Tí n bá ti wọ àwọn ìdọ̀tí yẹn tán, màá wá wá omi àti ọṣẹ, màá wá fi fọ àwọn èékánná wọ̀nyẹn. Bí mo ṣe ń fọ èékánná titi ọwọ́ tí a fi ń jẹun, bẹ́ẹ̀ sì ni mo máa fọ èékánná titi ẹsẹ̀ náà. Nítorí pé èékánná ti ẹsẹ̀, ó máa ń dọ̀tí nítorí pé ẹsẹ̀ nígbà mìíràn la máa ń fi ń rìn, taà fi máa ń ṣe, taà fi máa ń gbálẹ̀ káàkiri. So nítorí náà, a máa nílò láti fọ àwọn èékánná titi ẹsẹ̀ náà. Tí n bá ti gé àwọn èékánná wọ̀nyẹn tán tí mo ti wọ gbogbo ìdọ̀tí tó wà nínú ara èékánná wọ̀nyẹn, màá wá wá spirit tí a máa fi ń nu egbò, màá wá fi nu gbogbo àwọn èékánná wọ̀nyẹn. Nítorí pé nígbà mìíràn wá tó jẹ́ pé àwọn èékánná mi lè wà tí a nílò láti ha, ká lè ha ojú rẹ̀ kí ojú rẹ̀ lè dán. Tí a bá ti ha ojú rẹ̀ tán, àwa fi spirit náà síi kó lè jẹ́ kí ibikíbi tí egbò bá wà.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Àwọn aṣọ tí mo fẹ́ràn wọ̀ pọ̀. Ni àkọ́kọ́, mo fẹ́ràn láti wọ aṣọ ìbílẹ̀ tí a máa ń wọ̀ ní ilẹ̀ Yorùbá. Iyẹn ni dàńṣíkí àti ṣọ́rọ́. Yàtọ̀ sí aṣọ tí mò ń sọ yìí, ó tún ní àwọn aṣọ mìíràn tí mo fẹ́ràn bíi àgbádá àti kẹ̀m̀bẹ̀. Iyẹn náà wà lára aṣọ tí mo fẹ́ràn. Ṣùgbọ́n ní ayé òde òní, ó tún ní àwọn aṣọ kan tí a máa ń wọ̀ bí i, àwọn bí i aṣọ òkè àti ti salẹ̀. A ń pè kan ní jíǹsì, a dẹ̀ ń pè kan ní àwọn aṣọ tí ó máa ń, tí ó fẹ́lẹ́ tí ènìyàn máa ń wọ̀ káàkiri tí a bá fẹ́ lọ ṣe exercise. Àwọn aṣọ tí à ń pè ní jersey tí àwọn tó bá tí ń gbá bọ́ọ̀lù máa ń wọ̀, tàbí àwọn tó bá tí ń gbá tennis. Mo máa ń fẹ́ràn láti wọ irú àwọn aṣọ bẹ́ẹ́ yẹn nítorí pé ó máa ń jẹ́ kí atẹ́gùn wọ ara ẹni tí ó bá wọ̀ ọ́. Ní àwọn ìgbà mìíràn, mo máa ń fẹ́ràn láti wọ àwọn aṣọ Hausa tí ó máa ń délẹ̀ láti òkè, tí ó máa ń rí bí àwọn aṣọ tí àwọn àlùfáà máa ń wọ̀. Mo fẹ́ràn iyẹn láti máa wọ̀ ó nítorí pé nígbà tí mo bá ti fẹ́ sùn, tí mo bá ti fẹ́ sùn lálẹ́, mo máa ń gbìyànjú láti wọ aṣọ tó máa bo gbogbo ara mi nítorí kí ẹ̀fọn má bá jẹ mí tàbí àwọn kòkòrò tí ó máa ń wà ní agbègbè wa níbí mo máa ń wọ àwọn aṣọ bẹ́ẹ̀.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ẹhn, mo máa ń wọ ìbọwọ́ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Àwọn ìgbà tí mo máa ń wọ ìbọwọ́ ni tí mo bá fẹ́ ṣe iṣẹ́ tí ó le bí àwọn iṣẹ́ tí mò ń, tí mò ń sọ ní bí àpẹrẹ, tí mo bá fẹ́ gé igi tí ó le, mo máa nílò láti wọ ìbọwọ́ kí n tó gbé àáké dání nítorí pé tí n bá gbé àáké láì wọ ìbọwọ́, ó lè ba ọwọ́ mi jẹ́ tàbí kó ṣí awọ ọwọ́ mi. Nítorí náà, mo máa ń wọ ìbọwọ́ kí àáké tí n bá mú dání kó má ba à ba ọwọ́ mi jẹ́. Ìgbà mìíràn wà tí mo máa tún wọ ìbọwọ́ ni ìgbà tí n bá ń gé koríko. Tí a bá, tí n bá ń gé koríko, mo máa ń gbìyànjú láti wọ ìbọwọ́ kí ó má, kí àdá tí n bá ń lò kí ó má bàá ba ọwọ́ mi jẹ́. Nítorí náà ni mo máa ń wọ ìbọwọ́. Ìgbà mìíràn tún wà tó jẹ́ wípé tí n bá fẹ́ kọ ebè náà, mo máa ń wọ ìbọwọ́ tí n bá mú ọkọ́ dání láti kọ ebè nítorí pé agbára ni a máa ń nílò láti lè kọ ebè. Nígbà mìíràn tó bá jẹ́ ìgbà ọ̀gbẹlẹ̀ tó jẹ́ wípé ilẹ̀ ti, alẹ̀ ti le tí kò sí omi tí ó máa rẹ alẹ̀ náà tí a bá ní ká máa kọ ebè nígbà mìíràn, ó máa ń ba ọwọ́ ènìyàn jẹ́. Nígbà, nígbà náà ni mo máa ń wọ ìbọwọ́ kí ọkọ́ náà kí ó má bàá ba atẹle ọwọ́ mi jẹ́. Ìgbà mìíràn tí mo tún máa ń wọ ìbọwọ́ ni tí n bá ń gé igi tí ó lágbára, mo máa ń wọ ìbọwọ́.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ẹn, bí mo ṣe máa ń kí àwọn ènìyàn náà ni bí Yorùbá ṣe kọ́ wa bí a ti ṣe ń kí àwọn ènìyàn. Ni àárọ̀ tí a bá ti jí, a máa kí àwọn ènìyàn wa ní, "Ẹ káàárọ̀ má, ẹ káàárọ̀ sá." Tó bá jẹ́ èèyàn ẹgbẹ́ mi ni tí mo fẹ́ kí, màá ní, "Káàárọ̀." Nítorí pé ní ilẹ̀ Yorùbá, ó ní bí a ṣe ń kí. Tí a bá ti ń kí, a máa ń fi ìbọ̀wọ̀ sí bí a ṣe ń kí. Ṣùgbọ́n tó bá jẹ́ ojú ẹgbẹ́ mi ni, mo lè kí bí a ti ṣe ń kí ojú ẹgbẹ́. Tàbí tó bá jẹ́ ènìyàn tó tún kéré sí mi ni, ó ní bí a ṣe máa ń kí wọn. Tí ó bá dé tí wá jẹ́ ọ̀sán tí a bá fẹ́ kí àgbàlagbà, a máa kí wọn wípé, "Ẹ káàsán má, ẹ káàsán sá." Tí ó bá jẹ́ ojú ẹgbẹ́ mi ni, "Káàsán" ni màá kí ojú ẹgbẹ́ mi. Tí ó bá ti wá jẹ́ ìrọ̀lẹ́ bí aago mẹ́rin sí márùn-ún ìrọ̀lẹ́, bí a ti máa ń kí ni wípé, a máa kí wọn pé, "Ẹ kúrọ̀lẹ́ má, ẹ kúrọ̀lẹ́ sá." Ṣùgbọ́n tó bá jẹ́ ojú ẹgbẹ́ mi ni, màá ní, "Kúrọ̀lẹ́." Tí ó bá wá jẹ́ ooru ni, nítorí pé ìgbà mẹ́rin ni a máa ń kí ní ilẹ̀ Yorùbá. A máa ń kí làárọ̀, a máa ń kí lọ́sàn, a máa ń kí ní ìrọ̀lẹ́, a tun máa ń kí ní alẹ́. Alẹ́ bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn-án tàbí ago mẹ́jọ sí ti kí ó, tí ago méjìlá. Tí a bá rí ẹnikẹ́ni tí a fẹ́ kí níru àwọn àkókò báyìí, a máa kí wọn wípé, "Ẹ káalẹ́ má, ẹ káalẹ́ sá." Tí ó bá jẹ́ ojú ẹgbẹ́ mi ni, màá ní, "Káalẹ́ o."

Ṣé ó máa ń rọrùn nígbà tí o bá sùn? Ẹn, ó máa ń rọ̀ mi lọ́rùn tí n bá sùn. Àwọn ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé mi ò ní le sùn tí n bá sùn dáadáa ní orí ibùsùn tí mo máa ń sùn sí. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé tí mo bá ti le gbé ẹ̀yìn lélẹ̀ tí mii sùn dáadáa, mi ò ní gbádùn oorun mi. Mo máa nílò láti gbé ẹ̀gbẹ́ lélẹ̀ kí n lè sùn dáadáa. Ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí ibi tí mo bá sùn sí tí kò bá wọ́ fún mi tàbí kò fi bẹ́ẹ̀ dára, mi ò ní, kò ní rọrùn fún mi láti sùn sí irú ibẹ̀. Mo rántí ìgbà tí mo lọ sí fún ìrìnàjò kan ní ibi tí mo lọ sí ibi tí wọ́n fún mi pé kí n sùn sí kò dáa rárá, kò dẹ̀ rọrùn fún mi láti sùn nítorí pé ibẹ̀ ẹ́ fún kò gba ènìyàn kan. Ibẹ dàbí ibi tí a máa ń kó ẹrù sí ni tí kò gba ènìyàn láti sùn. Ni ọjọ́ náà lọhun kò rọrùn rárá fún mi láti sùn. Mi kò rọrùn, kò jẹ́ kí oorun mi rọ̀ mi lọ́rùn lọ́jọ́ náà lọ́un. Ṣùgbọ́n ní ilé ibi tí mò ń gbé tí n bá ti sùn sórí ibùsùn mi, ó rọ̀ mí lọ́rùn nítorí pé ibùsùn náà tóbi. Mo lè yí sápá ọ̀tún, mo lè yí sápá òsì, mo lè bí ara tó bá wù mí ni mo lè sùn ní orí ibùsùn mi. Ṣùgbọ́n àwọn ìgbà mìíràn náà wà tó jẹ́ wípé ní orí ibùsùn náà tí mo bá sùn bí kò yẹ kí ń ṣe sùn tàbí mo yí sí apá ibi tí kò yẹ kí n yí sí, ó lè máa rọrùn fún mi láti sùn.